Ó ń gbà tí pé sì oríṣìíríṣìí àwọn ohun tí wọ́n máa ń fi yàtọ̀ sọ ni àtijọ́. Lóòtọ́ àwọn kan máa ń sọ wípé àwọn èrò ọmọ àtijọ́ ó jẹ́ àwọn ọtí ọmọ ògúndá ní. Àmọ̀ níbi òde yìí lóòo, ọmọ ẹni tí ó ní ògúndá ní ọ̀pọ̀ àwọn ètùtù, kíni ọmọ ògúndá ní kò ní lọ ọ́ọ̀jù nínú ìlú. Nítorí pé ìdí nìyẹn ló bí ọ̀nà tí ọmọ ọwọ́ sì ti ń yàtọ̀. Nítorí pé bàbá àwọn ọmọ àtijọ́ ní wọ́n ṣe ń kọ́ àwọn èrò tó ń rọ̀, wọ́n sì yàtọ̀ sí àwọn ìgbà tí ìsinmi ọmọ ọwọ́ sì ti ń yàtọ̀.

Bí a bá sọ̀rọ̀ nípa ìgbà tí ayélujára dé ohun gbogbo ó yàtọ̀ gidi gan-an nítorí pé gbogbo ìgbà tí kò sí ẹ̀rọ ayélujára, a máa ń ronú fúnra wa ni. Bẹ́ẹ̀ ni àwọn ìrònú míì sì wa tó jẹ́ wípé a máa le láti rò. Àwọn ohun kan tún wà tó yẹ pé ó yẹ ká ṣe tó jẹ́ wí pé ó nira fún wa láti ṣe. Àmọ́ bí ayélujára ṣe dé, ó mú ohun gbogbo rọrùn fún wa. Bí ohun kan àbí méjì kò bá yé wa, a ó lọ sí orí ayélujára. Bẹ́ẹ̀ ni a ó sì tẹ̀ẹ́ síbẹ̀ yóò sì fún wa ní àwọn ohun tí ó yẹ ká mọ̀ àti àwọn ìdáhùn tí ó nira fún wa láti rí.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ jẹ́ ohun tí kò fi bẹ́ẹ̀ níra. Nítorí wípé bí mo bá ti jí ní àárọ̀, màá rìn jáde láti ibi tí mo ti ń gbé, jáde sí òpópónà tí màá ti rí mọ́tò wọ̀. Bẹ́ẹ̀ ni, mo máa lo bí ọgbọ̀n ìṣẹ́jú láti jáde sí ìta. Bí mo bá sì ti jáde sí ìta, màá wá ọkọ̀ wọ̀ tí yóò gbé mi dé ibi iṣẹ́.

Bí a bá sọ̀rọ̀ nípa bí àwọn arádùúgbò ṣe ń ran ra wọn lọ́wọ́, ọ̀nà náà pọ̀. Ìkan nínú ọ̀nà tí àwọn aradùúgbò lè fi ń ran lọ́wọ́ ni láti máa ṣe ohun ti o ṣe pàtàkì bi ki a maa mojuto àwọn ti àwọn araduugbo ni bi a ba kẹ fí ohun kan tó rù wa lójú tàbí ka ri èyán kan to fe má rìn gbéré gbéré ni ìbí ile aladugbo wà ki a tètè pe àkíyèsí wọn si ko ma ba jẹ àwọn ti wọn wa se alaami. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí a tún lè gbà láti fi ran àwọn aládùúgbò wa lọ́wọ́ ni wípé bí wón bá ṣe ohun kan, kí a gbá ruku tiwọn láti ṣí.

Bẹ́ẹ̀ni, àwọn oúnjẹ kan wà tí mi kò fẹ́ràn, ó sì ní ìdí tí mi kò fi fẹ́ran re. Alákọ̀ọ́kọ́ oúnjẹ tí mi ò fẹ́ràn ni ẹwa, ìdí tí mi ò fi fẹ́ran re ni pé, a máa dà mí nínú bí mo bá jẹ ẹ́. Nítorí ìdí èyií, bí wọ́n bá ní pé, "soúnjẹ tí mo fẹ́ràn ni", màá ní, "ràrá, afi bi n bá jẹ e lẹ́ẹ̀kànkàn".

Sísinmi ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Nítorí pé a kì í ṣe àgò tí yóò ma ṣiṣẹ́ gbọnrangandan. Nítorí idi èyí bí mo bá ní ọjọ́ tí ó fẹ́ nira díẹ̀, bí mo bá délé, arẹ́ mi máa jẹun, máa wẹ̀, bí n bá si ti wẹ̀, máa sùn dáradára.

Oríṣiríṣi ìgbéyàwó ni mo ti lọ, àmọ́ èyí tí mo lọ láìpẹ́ yìí, ó jẹ́ èyí tí mo lọ ní ìlú Èkó. Wọ́n pè mí gẹ́gẹ́ bí àlejò láti wá síbẹ̀ ni, igbẹ̀yàwó náà sì dùn ò láàrínrin, nítorí ó jẹ́ pé ohun kan tí èèyàn ń ṣe ní ìgbésí ayé lẹ́ẹ̀kan ni.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ nítorí pé ó jẹ́ ohun pàtàkì tí òṣìṣẹ́ kọ̀ọ̀kan gbọdọ̀ ní kí a tó lè wọ inú ọgbà ìṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ó sì jẹ́ ohun ìdánimọ̀ fún wa láti mọrúkọ wa àti ibi tí a ti ń ṣiṣẹ́ ní pàtó.

Bí mó, owó tí mò ń gbà kò dára tó àmọ́ ní àsìkò tí mo wà yìí, ó ṣèṣe wọn bá fún mi láti ṣe ohun gbogbo tí ó yẹ kí ń ṣe. Àmọ́ bí mo bá rí ètò bá ju bẹ́ẹ̀ lọ, màá lọ fún iṣẹ́ mìíràn nítorí pé ke ebi má bá à pa mí, òun ni mò ṣe ń ṣiṣẹ́. Ṣùgbọ́n bí mo bá rí owó tí ó bá ju èyí tí mò ń gbà yìí lọ, màá gbà á.

Àwọn àsìkò kan máa ń wà ní ìgbà ayé ẹdà tó jẹ́ wípé kì í sí ìfọ̀kànbalẹ̀ nítorí pé ohun kan àbí méjì lè fà á, àmọ́ ẹ̀ẹ̀kan àbí méjì tí ó ti ṣẹlẹ̀ sí mi ní bóyá mo ní ohun kan tí mò ń retí tàbí mo ní ohun kan tí mò ń fi ọkàn sí pé ó yẹ kó ti ṣẹlẹ̀ tí kò ì tí ì ṣẹlẹ̀, iru nkan báyìí lè má fi mí ní ọ̀kàn balẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloudu nítorí pé a lè sọ fóònù mi lé bàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lè jì lọ àmọ́ ohun tí mo bá fi pamọ́ sínú cloudu bí mo bá gba fóònù mìíràn tàbí mo ra fóònù mìíràn mo lè ríi padà nítorí pé orí cloudu ni mo tọ́jú rẹ sí.

Iṣẹ́ mi kì í ṣe iṣẹ́ tí a lè máa ṣe láti ilé. Nítorí idi eyìí, mo máa ń lọ sí ibi iṣẹ́ ní ojojúmọ́ ni. Bí mo bá ti jáde láàárọ̀, ó di ìrọ̀lẹ́ kí un tó dé. Iṣẹ́ wa, iṣẹ́ tó jọ mọ́ ka máa ń ṣàlàyé nǹkan fún àwọn ènìyàn bí wọ́n ṣe máa ṣe, ká máa dá sí ọ̀rọ̀ wọn, ká máa yanjú àwọn ìṣòro wọn ni iṣẹ́ tí mò ń ṣe.

Kò sí iru ojú ọjọ́ tí kò bá ní lára, nítorí wípé gbogbo ènìyàn lọlọhun ń ṣe dáradára fún wa. Àmọ́ mi ò fi bẹ́ẹ̀ fẹ́ran àkókò òjò, nítorí pé a máa ń di àwọn nǹkan àbí méjì lọ́wọ́ tí mo le fẹ́ ṣe. Mo fẹ́ran àsìkò òrun, mo sì tun fẹ́ran àkókò ọyẹ náà.

Ògì jẹ́ ohun tí a máa ń pò láti mu ní ọwó àárọ̀, tí a lè mu pẹ̀lú àkàrà tàbí pẹ̀lú ọbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ sí jẹ́ ohun tí a máa ń sè, bí ẹ bá ti ṣe tán, a lè jẹ pẹ̀lú ọ̀lẹ̀ tàbí ká jẹ pẹ̀lú àkàrà. Òunjẹ́ yìí ṣẹ́ pàtàkì ní ara, nítorí pé won ni iṣẹ́ tí wọ́n ṣe lára, wọ́n sì máa ń rí pé ago ara kò ṣe déédé.